Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Ní ìgbà tí òjò bá rọ̀, tí òjò bá rọ̀ láàárọ̀, nígbà tí mò ń lọ sí ibi iṣẹ́, màá mú umbrella mi dání. Màá lo umbrella mi. Tí mo bá ti ń lọ sí ibi iṣẹ́, màá mú umbrella mi dání. Màá lo umbrella láti lọ sí ibi iṣẹ́. Tí mo bá ti fọ́ ṣọ́, màá mú àwọn aṣọ ẹ ti mo ti fọ, màá gbé wọn sínú ilé kí òjò bá má pa wọ́n. Tí òjò yẹn bá rọ̀ nígbà tí mo ti dé ibi iṣẹ́, màá wà nínú, mi ò ní jáde. Mi ò ní jáde síta, màá wà nínú ilé. Màá, a há tí gbogbo ẹ̀, ẹ́, ilẹ̀ kan, a há tì wọ́n pẹ̀lú window, a há tì wọ́n. A há jẹ́ kí òjò yẹn rọ̀ tán. Àwọn NEPA wọn máa mú iná lọ torí pé kò kí ń dá kí òjò má rọ̀ kí iná sì wà. Tí òjò yẹn bá ti rọ̀ tán, àwọn NEPA wọn máa mú iná wọn padà. Tí òjò bá rọ̀, màá ń lo umbrella nígbà tí mo ti ń jáde.

Ṣé o mọ̀ bí tí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bó ṣe ń wẹ̀. Mo mọ̀ bó ṣe ń wẹ̀ nínú òkun omi tàbí inú swimming pool. Mo ti kọ́ bí wọ́n ṣe ń wẹ̀. Mo mọ̀ bó ṣe ń wẹ̀. Tí n bá fẹ́ wẹ̀, mo mọ̀ bó ṣe ń wẹ̀. Ní ìgbà tí mo kéré, nígbà yẹn ni mo ti kọ́ bó ṣe ń wẹ̀. Mo ti kọ́ dáadáa, mo dẹ̀ ti mọ̀ bí ó ṣe ń wẹ̀. Tí n bá fẹ́ wẹ̀ ní àárọ̀, màá lọ wẹ̀. Either mo wẹ̀ nínú ìta tàbí mo, mo lo ti inú ilé láti fi wẹ̀. Mo dẹ̀ mọ̀ bó ṣe ń wẹ̀ nínú omi òkun àti àwọn omi swimming pool nínú ilé. Mo mọ̀ bó ṣe ń wẹ̀. Mo ti kọ́ bó ṣe ń wẹ̀. Mo dẹ̀ wá ti mọ̀. Mo mọ̀ dáadáa. Mo lè, mo lè wẹ̀ dáadáa. Mo ti kọ́ bó ṣe ń ṣe.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ní òwúrọ̀ tí ń bá ti jí láàárọ̀ lójoojúmọ́. Ìgbà náà ni mo ti ń ṣe ìmọ́tótó ilé mi. Mo máa ń gbálẹ̀, màá ń fọ'bọ́, màá ń ṣe gbogbo ǹkan tó yẹ kí ń ṣe láàárọ̀ kùtùkùtù tí ń bá ti jí láàárọ̀. Ǹkan àkọ́kọ́ tí mò ń ṣe ní ìmọ́tótó àyíká mi, màá gbálẹ̀, màá fọ̀lẹ̀, màá fọṣọ, màá ṣe gbogbo ǹkan tó yẹ kí ń ṣe ní àyíká mi. Màá mú àwọn ìdọ̀tí, màá gbe jáde, màá lọ sọ́ won nu, màá ṣe gbogbo ǹkan tó yẹ kí ń ṣe láararo. Àárọ̀ lójoojúmọ́ ni mo ti ń ṣe gbogbo ìmọ́tótó tó yẹ kí ń ṣe lá'àárọ̀ ni mo ti ń ṣe. Mo máa ń ṣe lá'àárọ̀, mi ò kí ń gbàgbé. Lá'àárọ̀ ni mo máa ń ṣe ìmọ́tótó.

Kí ni, kí ni o máa ń ṣe ní aṣálẹ́? Ní tí n bá ti ṣiṣẹ́ tán, tí n bá ti padà sílé ní alẹ́, alẹ́ ni mo máa ń fi ṣe àwọn nǹkan tí mi ò ráyè ṣe ní àárọ̀. Gbogbo nǹkan tí mo fi sílẹ̀ tí mi ò ráyè ṣe dáadáa, ìmojútó ilé mi, ṣiṣẹ́ eléyi, ṣiṣẹ́ iyẹn tí mi ò ráyè ṣe láàárọ̀, àwọn nǹkan tó yẹ kí n ti ṣe ní àárọ̀ tí mi ò ráyè ṣe torí pé mò ń lọ síbi iṣẹ́ tí n ba ti wá padà dé ní alẹ́ ni mo máa ń ṣe wọn. Mo máa ń mójútó ilé mi lá ní alẹ́. Mo tún máa ń ka ìwé ní alẹ́. Mo tún máa ń kọ gbogbo nǹkan tí mo ti ṣe ní ọjọ́ yẹn, mo màá ń kọ́ wọn sílẹ̀ ní alẹ́ tí n bá ti padà wá, mo màá ń kọ́ wọn sílẹ̀. Mo tun máa ń kọ́ àwọn nǹkan tí màá ṣe ní ọjọ́ tó ń bọ̀, mo màá ń kọ́ wọn sílẹ̀ ní alẹ́. Alẹ́ ni mo máa ń fi ṣe preparations fún gbogbo nǹkan tí màá ṣe ní ọjọ́ tó ń bọ̀. Tí n bá ti wá ṣe eléyi tàn ní alẹ́, màá wá sùn. Ǹkan tó máa kẹ́yìn ni pé kí n sùn.

A-a kókò mélòó ni o máa ń lọ sùn? Mo máa ń sùn ní ago mẹ́wàá lálalẹ́. Tí ago mẹ́wàá bá ti lù, màá lọ sùn. Ago mẹ́wàá lálalẹ́ ni mo ti ń sùn. Ìdí tí mo fi ń sùn ní ago mẹ́wàá ni pé, mo máa ń pẹ́ dé láti ibi iṣẹ́, mi ò kí ń tètè dé, tí n bá ti dé, o máa ti rẹ mí, mi ò ní le máa wá bẹ̀rẹ̀ tí ń ṣe àwọn nǹkan tó yẹ kí n tí ṣe látàárọ̀ tí mi ò ráyè ṣe, màá wá ṣe yẹ́n kí n tó sùn. To bá ti wá jí di ago mẹ́wàá, màá wá lọ sùn. Mo máa ń sùn ní ago mẹ́wàá, tí ago mẹ́wàá bá ti lù, màá lọ sùn. Ago mẹ́wàá lójoojúmọ́ ni mo ti ń sùn. Tí n bá ti ṣe tán, tí n bá ti padà sílé, tí n bá ti ṣe gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe tán, àwọn nǹkan tó yẹ kí n tí ṣe látàárọ̀ tí mi ò ráyè ṣe, tí n bá ti wá ṣe wọ́n tán lálẹ́, màá wá sùn.

Ṣé, ṣe ó mọ ìtumọ̀ orúkọ rẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ tí mo ń jẹ́. Orúkọ mi ni Jaira, orúkọ tí mo ń jẹ́ nìyẹn. Ìtumọ̀ orúkọ mi ni pé Ọlọ́run á pèsè. Orúkọ yẹn jáde ní ìwé bíbélì. Nínú ìwé bíbélì ni wọ́n ti lo orúkọ yẹn, lọ́lọ́kọ́ kọ ló orúkọ yẹn. Ìtumọ̀ orúkọ yẹn ni pé Olúwa ó pèsè. Ìtumọ̀ orúkọ mi nìyẹn. Mo mọ ìtumọ̀ orúkọ tí mo ń jẹ́. Orúkọ mi ni Jaira. Nínú bíbélì ni orúkọ yẹn ti jáde. Nínú bíbélì ni wọ́n ti kọ́kọ́ lo orúkọ yẹn. Orúkọ Jaira tí mo ń jẹ́ nínú bíbélì ni wọ́n ti mú jáde. Mo dẹ wá mọ ìtumọ̀ Olúwa ó pèsè ni ìtumọ̀ Jaira.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ ni, màá ń ṣe ìdárayá. Mò ń máa ń tẹ̀lé wọn jáde ní fún àwọn fún ìgbà tí mi ò kí ń sí ní ibi iṣẹ́, màá ń tẹ̀lé wọn jáde, mò ń darapọ̀ mọ́ wọn ṣe ìdárayá. A máa ń lọ sí ibi tí a ti ń ṣe ní stadium, wọ́n máa ń bá wọn lọ sí ibẹ̀, mò ń darapọ̀ mọ́ wọn. Àwọn tó ń ṣe volleyball, àwọn tó ń ṣe badminton, àwọn tó ń ṣe lawn tennis, mò máa ń darapọ̀ mọ́ wọn. A máa ń bá wọn ṣe, a máa ń ṣe pàpọ̀, a máa ń ṣe pàpọ̀, mò máa ń bá wọn ṣe, mò máa ń darapọ̀ mọ́ wọn nígbà tó máa ń ṣe àwọn ìdárayá yìí. Ma-- wọ́n máa ń bá wọn ṣe, wọ́n máa ń ṣe, wọ́n máa ń ṣe dáadáa. Àwọn dókítà ti sọ pé ó dáa fún èèyàn kí èèyàn máa bá wọn ṣe ìdárayá.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà tí mò ń ta àti ibi tí a ti ń ta ọjà. Ní ọjà wa, a máa ń ṣe ìtọ́jú ọjà yẹn ní gbogbo ọjọ́ àlàmísì ni a máa ń ṣe ìtọ́jú. Gbogbo àwọn tó ń lọ ọjà yẹn wọ́n máa jáde, wọ́n máa mú nǹkan tá a máa ń lò láti ṣe ìtọ́jú. A máa ṣe ìtọ́jú àyíká, a máa ṣe ìtọ́jú àwọn ǹkan tó wà ní ọjà. Àwọn tó ti bajẹ a máa pe àwọn tó máa ń tun ṣe, máa wá a tún ṣe. Wọ́n á máa ń ṣe ìtọ́jú ọjà. Ní ìgbà tó yẹ a máa ń ṣe ní gbogbo ọjọ́ àlàmísì la máa ń ṣe. A máa ń ṣe ní gbogbo ọjọ́ àlàmísì, a máa ń ṣe ìtọ́jú ọjà, a máa ń ṣe dáadáa.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rù fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ àwọn oúnjẹ tó dáa fún ìlera. Mo máa ń jẹ nǹkan tó yẹ kí n jẹ láàárọ̀, nǹkan tí ó yẹ kí n jẹ lọ́sàn-án, àti nǹkan tó yẹ kí n jẹ lálẹ́, mo máa ń jẹ wọ́n. Mo máa ń ṣe pé mo jẹ nígbà tó yẹ kí n jẹ, àti nǹkan tó yẹ kí n jẹ. Mí ì kí máa ń jẹ gbogbo nǹkan tí mo rí. Mo máa ń fi sọ́kàn pé mo gbọ́dọ̀ jẹ nǹkan tó dáa. Mo gbọ́dọ̀ jẹ nǹkan tó máa ṣe àǹfààní fún ìlera mi. Àwọn dókítà ti sọ pé, pé ó yẹ kí èèyàn máa jẹ àwọn nǹkan tó dáa fún ìlera wa. Fún ìdí èyí ni mo máa ń fojú sí nǹkan tí mo máa ń jẹ. Mo máa ń jẹ àwọn nǹkan tó dáa. Àwọn nǹkan tó dáa fún ìlera èèyàn ni àwọn nǹkan tí mo jẹ.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Rárá o, a kì í kọ ìròyìn ní ibi iṣẹ́. Iṣẹ́ tí mo ń ṣe kò nílò ìròyìn, a kì í kọ ìròyìn rárá ní ibi iṣẹ́. Àwọn iṣẹ́ mìíràn wọn lè máa kọ ìròyìn tí ìròyìn ó pàpọ̀ pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe. Fún èmi, irú iṣẹ́ tí mò ń ṣe kò nílò ìròyìn, ìròyìn pàpọ̀ pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe. Fún ìdí èyí ni pé a kì í kọ ìròyìn ní ibi iṣẹ́, nítorí pé ìròyìn kò pa mọ́ nǹkan tí à ń ṣe ní iṣẹ́ wa. Ǹkan tí à ń ṣe ò ní ǹkan lò pẹ̀lú ìròyìn. Fún ìdí èyí ni pé a kì í kọ ìròyìn ní ibi iṣẹ́ tí mò ń ṣe.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá tí mo lá ní alẹ́. Tín bá ti jì, mo máa rántí. Àmọ́, ó jẹ́ àwọn àlá kan tí mi ò kíń rántí. Ṣùgbọ́n àwọn àlá mìíràn, mo máa rántí. Tín bá tí ji làárọ̀, màá rántí àwọn àlá tí mo rán lálẹ́. Nígbà tí mo ń sùn, mo máa rántí wọn, màá rántí wọn. Àmọ́, fún ìgbà kan tàbí ìgbà méjì ó ti ṣẹlẹ̀ rí wipé mo jí, mi ò bá rántí àlá tí mo lá. Mo máa rántí àwọn imi tín bá tí ji laárọ̀. Màá rántí àwọn àlá tí mo lá lálẹ́. Màá máa rántí tí ln bá ti jí, màá rántí wọn. Àwọn àlá tí mo lá, mo máa rántí wọn tín bá tí jí, màá rántí wọn.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Tí n bá ti ní ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi, màá múra dáadáa, màá múra sílẹ̀. Kò kí i dá kí èèyàn máa ń múra sílẹ̀. Màá múra dáadáa. Àwọn nǹkan tí mo fẹ́ bá wọn sọ̀rọ̀ lónìí lónìí, màá mú wọn jáde, màá ro wọ́n dáadáa, màá kẹ́kọ̀ọ́ lórí wọn, màá ṣe ìwádìí lórí wọn, màá múra dáadáa, kí ọjọ́ yẹn tó dé. Gbogbo nǹkan tí màá fi hàn wọ́n, màá ti wo wọ́n dáadáa. Àwọn ọ̀rọ̀ tí màá bá wọn sọ, màá ti wo wọ́n dáadáa. Màá ti ṣe ìwádìí mi tó tọ́, màá ti ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe lórí wọn kí ọjọ́ yẹn tó dé. Màá ti múra sílẹ̀. Tí ọjọ́ yẹn bá ti dé, àwa bá wọn, àwa sọ̀rọ̀, àwa ṣe ìpàdé yẹn. Kí ọjọ́ yẹn tó dé, màá ti múra dáadáa, dáadáa sílẹ̀.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́, o máa ń gba mi ní wákàtí kan. Màá lo wákàtí lọ́nà kí n tó dé ibi iṣẹ́ mi. Mo ń gbé ní àgbàrá, mo sì wá ń ṣiṣẹ́ ní Ìkẹjà, Lẹ́kọ́ọ̀. Mo máa ń jí l'owurọ láàárọ̀ kùtùkùtù ni màá jí ní ìdaji. Tí mo bá ti jí, màá ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe nílé, màá wá múra, màá wá jáde lọ sí ibi iṣẹ́. A máa ń tètè kúrò, a máa ń tètè pẹ̀lú ọkọ̀ àkọ́kọ́ tó ń lọ sí Èkó. Ni ojoojúmọ́, a máa ń tètè kúrò nílé. Ìdí tí a fi ń tètè kúrò ni pé kí a má ba à awon traffic lọ́nà, ká má ba à go slow lọ́nà. Tí a, tí a, tí a bá ń jáde, a máa ń tètè kúrò. A máa wá tètè dé sí ibi iṣẹ́.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo màá ń lọ sí ilé ìjọsìn. Mọ máa ń bá wọn jọ́sìn, ní ọjọ́ ìsinmi ni a máa ń jọ́sìn ní ìjọ wa. Orúkọ ìjọ wa ni Saint Paul Anglican Church. Ni ibẹ̀ lá tí ń ṣe ìjọsìn, gbogbo wa ta jẹ́ Kristẹni, a máa ń lọ síbẹ̀. A máa ń darapọ̀ mọ́ àwọn Kristẹni imi. A máa ń jọ́sìn, ṣe ìjọsìn níbẹ̀ ní gbogbo ọjọ́ ìsinmi la máa ń lọ síbẹ̀ ta bá ń ṣe ìsinmi. Orúkọ ẹni tó ń darí wa ni Father Gabriel. Òun ni olùdarí ìjọ náà. Òun ló ń dára, ló ń darí wa nígbà tí bi a ṣe ń ṣe ìjọsìn wa ni.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, màá fẹ́ràn oúnjẹ tó ní ata. Tí oúnjẹ bá ní ata tó pọ̀ kò kí n dá, kò kí n dá rárá. Oúnjẹ gbọdọ̀ ní ata tó pọ̀. Tí àwọn Yorùbá bá ń sè oúnjẹ, wọ́n máa ń fi ata gígún, ata rodo, wọ́n máa ń fi oríṣiríṣi ata nínú oúnjẹ wọn. Ata, ó ye kí ata wà nínú oúnjẹ. Ata tó pọ̀, ata tó da, àti ata tó yẹ. Mo máa ń fẹ́ràn kí oúnjẹ mi kó ní ata sínú. Àwọn ata yẹn, ó ó ye kó ní ata tó pọ̀. Mo fẹ́ràn ata gidigidi kan. Tí oúnjẹ ò bá ní ata tó pọ̀ sínú, kò kí ń dùn lẹ́nu, kò kí ń dùn lẹ́nu rárá. Mo mo fẹ́ràn ata, ata tó pọ̀

Àkókò wo ni ọ́fìsì rẹ ń ṣí? A máa ń ṣí iṣẹ́ wa, ọ́fìsì wa, ó máa ń ṣí ní aago márùn, tí aago márùn bá ti lùú, la máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Ni àwọn tó wà ní ilẹ̀kùn ni wọ́n máa ṣí ilẹ̀kùn kí àwọn òṣìṣẹ́ wọlé. Ìgbà náà la máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. A máa wà níbẹ̀ títí di alẹ́. Tí alẹ́ bá ti ṣú dáadáa, ní ìgbà náà la máa dákún ṣẹ́ fún ọjọ́ náà. Ṣùgbọ́n ní àràárọ̀ la máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Tí wọ́n bá ti wá dalẹ́, a ti ṣiṣẹ́ tán. Àwa palemo, ó ti wá di ọjọ́ kejì kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi ni kí máa wo ẹ̀gbẹ́ Manchester ní ìgbà tí wọ́n ń gbá bọ́ọ̀lù. Nǹkan tó máa ń mú inú mi dùn ni yẹn. Ìgbádùn ni mí nìyẹn. Kí máa wo bọ́ọ̀lù ìgbà tí wọ́n ń ṣe bọ́ọ̀lù ní Premier League tàbí Champions League tàbí Serie A àbí àwọn líìgì mìíràn. Mo fẹ́ràn kí màá wo àwọn ẹgbẹ́ Manchester Football Club nígbà tí wọ́n ń gbá bọ́ọ̀lù. Mo fẹ́ràn bó ṣe ń ṣe ǹkan wọn, mo fẹ́ràn bó ṣe ń gbá ball, mo fẹ́ràn àwọn players wọn, mo fẹ́ràn àwọn coach wọn, mo fẹ́ràn gbogbo ǹkan nípa club yẹn. Mo fẹ́ràn bó ṣe ń ṣe ǹkan wọn, mo fẹ́ràn. Mo ma ń like láti ma wo bọ́n ṣe gbá ball. Ǹkan tó máa ń mú inú mi dùn nìyẹn. Ǹkan tí mo máa ń fi ṣe ìgbádùn mi ni pé kí máa wo àwọn ẹgbẹ́ Manchester Football Club nígbà tí wọ́n ń gbá bọ́ọ̀lù.

Ṣé o máa ń gba àwọn ímélì àìwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwọn ímélì tí ò wúlò, o máa ń wọnú àwọn ímélì mi. Àwọn kan máa ń ṣe àṣìṣe tí wọ́n ò mọ mọ̀. Wọ́n máa ń fi àwọn ímélì ránṣẹ́ sí àwọn ẹlòmíràn, wọ́n máa ń ṣe àṣìṣe, wọ́n máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. A máa ń rí, a máa ń gba àwọn ímélì àìwúlò tí ó yẹ kó lọ sí ibòmíràn. A máa ń rí àwọn ímélì bí èyí, wọ́n máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwọn kan máa ń ṣe àṣìṣe, wọ́n máa ń fi àwọn ímélì ránṣẹ́ sí ibi tí ó yẹ, wọ́n máa ń ṣẹlẹ̀. Mo máa ń gba ìrú àwọn ímélì àìwúlò, wọ́n máa ń ṣẹlẹ̀.

Níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Tí ń bá ti fẹ́ jáde, mo máa ń fi kọ́kọ́rọ́ mi, mo máa ń gbé pamọ́ sínú àpò mi, tí m bá fẹ́ jáde, mo máa ń gbé pamọ́ sínú àpò mi. Nínú àpò ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí tí mo bá fẹ́ jáde. Láàárọ̀ tí mo máa ń jáde lọ síbi iṣẹ́, nínú àpò ni mo máa ń fi sí, mo máa ń fi pamọ́ síbẹ̀ kí kọ́kọ́rọ́ yẹn máa sọnù, kí i má máa wa káàkiri. Fún ìdí èyí ni mo máa ń fi sínú àpò tí mo máa ń gbé jáde. Mo máa ń fi sápò mi. Kọ́kọ́rọ́ kó kòn jẹ́ ǹkan tí a lè fi sí ibikíbi, nítorí pé láìsí kọ́kọ́rọ́ yẹn, a lè wọ nínú ilé mọ́. Fún ìdí èyí ni mo máa ń rí pé mo fi pamọ́ dáadáa, mo fi sínú àpò mi, àpò mi, àwa pa fi pamọ́ síbẹ̀.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ju ni ẹ̀fọ́ rírò. Mo like láti máa jẹ ẹ̀fọ́ rírò. Mo mọ̀ bó ṣe ń sè, mo tún máa ń jẹ dáadáa, màá ń jẹ lọ́sẹ̀ lọ́sẹ̀. Ẹ̀fọ́ rírò ni ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ju. Ìdí tí mo fẹ́ràn láti máa jẹ àwọn ẹ̀fọ́ rírò ni pé àwọn dókítà wọ́n ti sọ wípé ẹ̀fọ́ ó dára fún èèyàn lára, ó dára kí èèyàn máa jẹ ẹ̀fọ́. Wọ́n máa ń fún èèyàn àwọn nǹkan tí ara èèyàn nílò láti ṣiṣẹ́ dáadáa. Fún ìdí èyí mo fi ń jẹ ẹ̀fọ́ rírò. Ni mo like, mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ rírò. Nínú àwọn ẹ̀fọ́ tó wà, ẹ̀fọ́ rírò ni mo fẹ́ràn jù láti máa jẹ.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Rárá o, mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Kò kí ń ṣe ǹkan tó dá láti máa ra oúnjẹ láti àwọn tí wọ́n ń ta oúnjẹ lọ́nà. Ó mọ̀ bí tí wọ́n ṣe àwọn ǹkan tó ṣe nígbà tí wọ́n ń se àwọn oúnjẹ, ó sì ń bẹ. Ó mọ ìlérà àti àmójútó tí wọ́n fi sí nígbà tí wọ́n ń ṣe oúnjẹ. Kò kí ń ṣe ǹkan tó dá láti máa jẹ oúnjẹ láti tà láti ọ̀nà tí o ò mọ bó ṣe ń se, ò mọ bóyá wọ́n se dáadáa àbí wọ́n ò ṣe dáadáa. Fún èmi o, mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Mo fẹ́ràn láti máa ra oúnjẹ tí wọ́n ṣe nílé, tí mo ṣe nílé, tí mo mọ bó ṣe ń ṣe, tí mo wà ń bẹ, tí mo rí bí ẹni tó ṣe, tí mo rí bó ṣe ń ṣe. Láti tà, láti ọ̀nà, láti òpópónà, mi ò fẹ́ràn láti máa jẹ oúnjẹ láti ibẹ̀.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Tí n bá ṣe iṣẹ́ tí ó yẹ kí n ṣe ti bá ṣe dáadáa, tí àwọn èèyàn bá ń yìn mí, mo máa ń gba, mo máa ń gba ìyìn, mo máa ń gba dáadáa. Ṣùgbọ́n mi ò kí ń jẹ́ kí ìyìn tí wọ́n ń sọ kó wọlé mi lórí. Gbogbo nǹkan tí mo ti ṣe, màá, màá, màá fi sọ́kàn pé tí mo bá ti fẹ́ ṣe ní ìgbà mí kí n tún ṣe dáadáa. Màá, màá, màá fi sọ́kàn, màá ṣíṣe dáadáa. Mi ò ní ṣe pé nítorí pé wọ́n ti ń yìn mí mi ò ní ṣe dáadáa mọ́. Tí wọ́n bá ti ń yìn mí, màá, màá padà lọ sílé, màá tún fojú sí iṣẹ́ tí mò ń ṣe, màá tún fọkàn síbẹ̀, màá tún ṣe dáadáa. Báyìí ni mo ṣe máa ń gba ìyìn. Tí n bá ti gba ìyìn, màá fi sọ́kàn pé ó nílò láti ṣe dáadáa, ó nílò láti ṣe dáadáa.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn, àwọn fáìlì tí mò ń lò, mò ń fi wọ́n pamọ́. Iru fáìlì tí mò ń lò, o máa ń ṣe pé bí mo ṣe máa pamọ́ ó máa yàtọ̀. Tí ó bá jẹ́ àwọn fáìlì kékeré, mò ń fi wọ́n pamọ́ lórí fóònù mi. Bí ó bá di àwọn fáìlì tí ó kéré tó tóbi, mò ń fi wọ́n pamọ́ lórí laptop mi. Àwọn fáìlì mìíràn mò ń fi wọ́n pamọ́ lórí cloud. Mo máa ń fi fáìlì mi, mo máa ń fi pamọ́. Fáìlì ẹ, irú fáìlì ẹ tí fáìlì ẹ bá jẹ́, a á determine bó ṣe bí mo ṣe máa fi pamọ́. Bó yá máa fi pamọ́ lórí fóònù mi, tàbí màá fi pamọ́ lórí laptop mi, ọ̀tẹ̀ wọ́n tàbí màá fi pamọ́ lórí cloud. Ìyí kiwí kí tí fáìlì ẹ ń jẹ́, a á sọ fún mi bí màá ṣe fi pamọ́.

Ṣé o máa ń mú òògùn lójoójúmọ́? Rárá o, mi ò kí ń máa ń mú òògùn lójoójúmọ́. Òògùn kì í ṣe nǹkan tí a máa ń mú lójoójúmọ́. Kò da fún ara ènìyàn kí wọ́n máa mú òògùn lójoójúmọ́. A fi àwọn òògùn tí àwọn dókítà ti sọ pé kí àwọn tí ara wọn ko yà kí wọ́n máa lo lójoójúmọ́. Fún ìmi, mi ò kí ń mú òògùn lójoójúmọ́. Mi ò kí ń ṣàìsàn, mi ò kí ń ṣàárẹ̀, kò sí ǹkan tó ṣe mí, mi ò kí ń mú òògùn lójoójúmọ́. Rárá, kò da fún ara kí èèyàn máa mú òògùn lójoójúmọ́. Kò da, òògùn lójoójúmọ́ kò da. Mi ò ní òògùn tí mo máa ń mú lójoójúmọ́. Mi ò mú òògùn kankan. Mi ò fẹ́ràn kí a máa mú òògùn.

Ṣé o fẹ́ràn yíya wòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń má ya àwòrán. Mo máa ń ya àwòrán. Mo máa ń lo phone mi àti camera la tí máa fi ya àwòrán. Mo máa ń ya àwòrán àyíká mi, mo tún máa ń ya àwòrán àwọn ènìyàn tí wọ́n fẹ́ kí ń ya wọ́n. Mo máa ń ya àwòrán. Mo ti kọ́ bó ṣe ń ya àwòrán pẹ̀lú phone àti lílo camera fi ya èeyàn. Mo ti kọ́ bó ṣe ń ṣe, mo ti kọ́ bó ṣe ń lò. Mo máa ń fẹ́ràn rẹ̀. Mo máa ń fẹ́ràn láti máa ya àwòrán. Yí ya àwòrán ó jé ǹnkan tó ń fún ni ní fọkànbalẹ̀ tó máa ń mú inú ẹeyan dùn. Mo máa ń fẹ́ràn láti máa ya wòrán. Ó dáa.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀. Ni alaalẹ́, a máa ń jáde lọ síta ka a máa lọ n wo àwọn ìràwọ̀ tó wà lókè. Ó máa ń fún yàn ní ayọ̀, ó jẹ́ ǹkan tó máa ń dùn yàn nínú kó máa wo àwọn ìràwọ̀ ọ̀ọrun bó ṣe rẹwà tó, bó ṣe tóbi tó, bó ṣe wà nínú ara ọ̀ọrun. A máa ń jáde láti máa lọ wo wọn. Mo fẹ́ràn láti máa wo wọn. Nígbà tí a wà ní kékeré, mo máa ń sọ fún wọn àwọn ìtàn, àwọn ìtàn àwọn ìràwọ̀ tó wà ní ara ọ̀run. Ó wa jẹ́ ǹkan tó máa ń dùn wà nínú pé ká máa wo ìràwọ̀. Lálalẹ́ tí alẹ́ bá ti ṣú, a máa jáde lọ síta, a máa wò óke lati rí àwọn ìràwọ̀.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù ní ọ̀sẹ̀ ni ọjọ́ àlàmísì. Mo fẹ́ràn ọjọ́ àlàmísì nítorí pé a kì n ṣiṣẹ́, a kì n lọ síbi iṣẹ́ ní ọjọ́ àlàmísì. Ó jẹ́ ọjọ́ tí a máa wà nílé, tí a ní jáde, tí a ní ṣiṣẹ́, ta fi máa sinmi fún iṣẹ́ tí a ti ṣe nínú ọ̀sẹ̀. So ọjọ́ àlàmísì ò je ọjọ́ tí mo fẹ́ràn jù nítorí pé màá sinmi, mi ò ní lọ sí ibi iṣẹ́, mi ò ní, mi ò kí ń ṣe ǹkan kan. Mo máa ń sinmi dáadáa, màá sùn, màá jẹun, màá ṣe nǹkan tó wù mí. Àwọn tí mi ò tí bá sọ̀rọ̀ máa bá wọn sọ̀rọ̀. Àwọn tí mo fẹ́ lọ kí wọn nlé, màá lọ sílé wọn, màá lọ kí wọn. Mo fẹ́ràn ọjọ́ àlàmísì nítorí pé mo máa ń sinmi gan-an ní ọjọ́ yẹn.

Ṣé o ní àìsàn ìkorira sí oúnjẹ kan? Bẹ́ẹ̀ni, mo ní, mo ní àwọn oúnjẹ tí mi ò fẹ́ràn tí mo kórìkòrira wọ́n. Àwọn oúnjẹ tí mi ò fẹ́ràn láti máa jẹ rara. Mi ò kí ń jẹ wọ́n, mi ò fẹ́ rí wọ́n. Mi ò, mi ò fẹ́ kó gbé àwọn oúnjẹ yẹn wá sí ibi tí mo wà. Mi ò fẹ́ràn wọ́n rara. Oúnjẹ bí i ẹ̀wà, mi ò fẹ́ràn ẹ̀wà. Mi ò, mo ní ìkorira fún ẹ̀wà. Mi ò fẹ́ ẹ̀wà. Mi ò kí ń máa ń jẹ́, mi ò fẹ́ rí ẹ̀wà. Oúnjẹ mìí tí mo ní ìkorira fún ni iṣu. Mi ò fẹ́ràn iṣu. Mi ò kí máa, mi ò kí, mi ò kí, inú mi ò kí dun tí ń ba ti rí pé ì, oúnjẹ tí wọ́n sè kí kí á jẹ ni ẹ̀wà àti iṣu. Inú mi máa ń bàjẹ́ torí pé mo ní ìkorira fún ẹ̀wà àti iṣu. Mi ò kí máa ń jẹ wọ́n.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ní ibi tí mo ti ń ṣiṣẹ́, a máa ń ní àwọn ìdojúkọ ta máa ń, ta máa ń bá padà nígbà tí a báa ń ṣe iṣẹ́ wa. Àdojúkọ àkọ́kọ́ ni àwọn ìjọba. Ìjọba máa ń ṣe àwọn nǹkan tó máa ń jẹ́ ìdojúkọ sí àwa tí a ń ṣiṣẹ́ ní irú iṣẹ́ tí à ń ṣe. Wọ́n máa ń gbé àwọn òfin jáde tó máa ń jẹ́ bí ìdojúkọ sí wa. Wọ́n máa ń jẹ́ kí nǹkan ta ṣe tó, tó, tó máa ń ní wa lára àwọn ìjọba. Wọ́n máa ń ṣe nǹkan tó máa ń ní wa lára tí kò kì í jẹ́ kí iṣẹ́ wa máa lọ déédé. A máa ń ṣe, a máa ń ní àwọn ìdojúkọ láti àwọn òfin tí àwọn ìjọba máa ń, máa ń, máa ń mú jáde. Àwọn òfin wọ́n máa ń jẹ́ ìdojúkọ fún wa ní irú iṣẹ́ tí à ń ṣe.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn. Ó ṣe pàtàkì kí èèyàn ka àwọn àdéhùn dáadáa kí èèyàn tó fọwọ́ sí, kí èèyàn tó fọwọ́ sí àdéhùn kankan ó yẹ kí èèyàn kó ka dáadáa kó ríi wípé ìtúmọ̀ àdéhùn yẹn wọ́n ti mọ dáadáa kí wọ́n tó fọwọ́ sí àdéhùn. Ó ṣe pàtàkì kí èèyàn ka dáadáa. Tí èèyàn bá ká, tí ó bá yé wọn, ó yẹ kí èèyàn kó mú àwọn tó mọ̀ ju wọn lọ kó bá wọn ka, kó bá wọn túmọ̀ ẹ̀ kí wọ́n tó fọwọ́ sí i. Mo máa ń ka àdéhùn dáadáa. Mo máa ń rí pé ó yé mi gan kí n tó fọwọ́ sí àdéhùn kankan.

Wákàtí ì mélòó ni o má ń siṣẹ́ lójoójúmọ́? Mo má ń siṣẹ́ lójoójúmọ́ ní wákàtí mẹ́wàá. Wákàtí ì mẹ́wàá ni mo má ń fi siṣẹ́ lójoójúmọ́. Ni àkókò mẹ́fà láàrọ̀ láńjí ni mo má ń bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Mi ò ní palẹ̀ mọ́ títí di alẹ́ ọjọ́ náà kí n tó fi iṣẹ́ sílẹ̀ kí n tó ṣetán. Mo má ń bẹ̀rẹ̀ láàrọ̀ kùtùkùtù títí di ìrọ̀lẹ́. Mo má a ń lo wákàtí wákàtí ì mẹ́wàá nígbà tí mo má ń ṣiṣẹ́. Mo fẹ́ràn iṣẹ́ tí mo ń ṣe. Mo fẹ́ràn iṣẹ́ tí mo ń ṣe. Mo má ń fi wákàtí ì mẹ́wàá ṣiṣẹ́ lójoójúmọ́. Mo fẹ́ràn rẹ̀.